Bí irú ẹni tí mo jẹ́, mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà mo máa ń fi ohun ọ̀ṣọ́ sí ara. Mo fẹ́ràn àwọn ohun ọ̀ṣọ́ tí a fi wúrà ṣe tí nítorí mo jẹ́ ènìyàn dúdú, mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ wúrà, yẹrí etí, ìlẹ̀kẹ̀ ẹsẹ̀, ìlẹ̀kẹ̀ ọwọ́, ìlẹ̀kẹ̀ ọrùn. Ìgbà mìíràn mo máa ń lo tìbàdí. Mo, fẹ́ràn ohun ọ̀ṣọ́ tí a máa ń ṣe sára lọ́pọ̀lọpọ̀ nítorí ó máa ń mú ẹwà mi jáde, ó máa ń mú dúdú mi jáde kí ó ṣe e rí.

Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí o bá rẹ mi tàbí tí mo nílò láti sinmi, nígbà tí o bá wù mi kí n rí àwọn ǹkan tí elédùmarè dá, ti mi ò dẹ̀ fẹ́ kí wàhálà kankan kí o wa ní àyíká mi, má losi etí òkun, máa-- láti lè ronú, láti lè gbàdúrà, láti lè jẹ́ kí àwọn èròǹgbà mi kí n lè tún wọn tò, kí n lè tún wọn rí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá nílò láti dá wà, láti lè ronú jinlẹ̀ jinlẹ̀, mo máa ń lọ sí etí òkun láti dá wà, láti gbàdúrà àti láti ronú.

Tí mo bá nílò láti jáde nílé kíákíá láì rò tẹ́lẹ̀, àwọn nǹkan tí mo máa ń mú jáde, ìwọ̀nba, àwọn nǹkan wọ̀nba ni mo máa ń mú. Àwọn nǹkan wọ̀nyí, ó jẹ́ ẹ̀rọ alágbèéká mi, mo máa ń mú ẹ̀rọ alágbèéká mi dání, mo máa ń mú káàdì ìgb-ìgb-ìgb-ìgb-ìgbowó, mo máa ń mú dání, mo sì máa ń mú ṣéńjì díẹ̀ tó bá wà lọ́wọ́ mi, owó ìwọ̀nba tó bá wà lọ́wọ́ mi torí tí mo bá nílò láti ra àwọn nǹkan ní kíákíá, mo tún máa ń mú kọ́kọ́rọ́ ilé mi kí má ba mu, kí a má ba tí mi síta. Tí mi ò bá dẹ̀ ní gbàgbé, mo máa ń fi tàkádà àti kálàmù sínú àpò ìléwọ́ mi torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń kọ àwọn nǹkan sílẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń mú tí n bá ní láti jáde nílé kíákíá láì rò tẹ́lẹ̀.

Nítorí irú iṣẹ́ tí mò ń ṣe àti irú ilé ìjọsìn tí mò ń lọ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbóhùnsókè. Nítorí ohùn mi kò jẹ́ ohùn tí ó ń pariwo, mo dẹ̀ nílò kí àwọn ènìyàn kí wọ́n lè gbọ́ àwọn nǹkan tí mò ń sọ yékéyéké. Nítorí náà mo máa ń lo àwọn ohun àwọn ẹ̀rọ ìgbóhùnsókè kí a lè gbóhun mi kí nǹkan tí mo dẹ̀ ń sọ kí ó lè yé àwọn ènìyàn tí mò ń bá sọ̀rọ̀ yékéyéké.

Nítorí irú agbègbè tí mo wà tí ẹ̀fọn wọ́pọ̀ ní àdúgbò àti ní agbègbè, kìí pàtàkì jùlọ ní àsìkò òjò yìí nítorí àwọn omi tí ó máa ń re gún sí àyíká. Àwọn ǹkan ni àwọn ǹkan wọ́n bá tí èèyàn lè ṣe láti dáàbò bo ara ẹni lọ́wọ́ ẹ̀fọn. Àwọn ni láti ríi wí pé kò sí omi tí ó dá gún ní agbègbè. Nígbà tí ẹ̀fọn bá wà nínú ilé, kí wọ́n ra ohun tí wọ́n fi ń pa ẹ̀fọn, òògùn ẹ̀fọn kí wọ́n fi sínú ilé kí ó lè pa àwọn ẹ̀fọn. Ibi tí wọ́n bá sì ti rí àwọn, àwọn yẹn tí wọ́n ń pè ní net tí wọ́n lè lò láti fi cover ibùsùn wọn. Àwọn mìíràn a máa lo irú àwọn wọ̀nyí láti fi dáàbò bo orí ibùsùn wọn kí wọ́n tó sùn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ayé ìsinsìnyí wọ́n tún ti ṣe àwọn ohun ìpara tí èèyàn lè fi pa ara kí ẹ̀fọn má bàa bà lé ara èèyàn láti jẹ èèyàn. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn lè fi dáàbò bo ara èèyàn láti ọwọ́ ẹ̀fọn.

Àwọn fáìlì mi ní orí ẹ̀rọ àgbékà mi àti ní orí, nǹkan tí à ń pè ní kọ̀m̀pútà mi. Mo máa ń pa wọ́n mọ́ ní torí wọ́n jẹ́ àwọn fáìlì tí mo máa nílò ní ọjọ́ iwájú. Nítorí náà, mo máa ń fi wọ́n pamọ́ sórí ohun tí à ń pè ní kílàúdù láti lè fi wọ́n pamọ́ fún ọjọ́ iwájú nígbà tí mo bá nílò wọn. Kì í bá à jẹ́ ohun tí mo kọ sílẹ̀, kì í bá à jẹ́ àwòrán, kì í bá à jẹ́, ohun tí àwọn olóyìnbó ń pè ní fídíò. Ohunkóhun tó bá wù kí ó jẹ́, tó bá ti jẹ́ fáìlì tí mo mọ̀ pé mo máa nílò ní ọjọ́ iwájú, mo máa ń fi wọ́n pamọ́ sí orí ohun tí àwọn olóyìnbó ń pè ní kílàúdù.

Orúkọ ní ilẹ̀ Yorùbá ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ni àwùjọ, sí ìdílé àti sí ọmọ tí à ń sọ ní orúkọ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wọ́n máa ń mú orúkọ láti inú ǹkan tí ó bá, tí ó bá ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá bí irú ọmọ náà. Irú àwọn ìbejì torí wọ́n jẹ́ méjì tó wá sáyé, orúkọ wọn a máa jẹ́ Táyé àti Kẹ́hìndé. Àwọn mìíràn nítorí bí wọ́n ṣe wà, àwọn orúkọ àmútọ̀runwá tó wà, irú Ige nítorí pé ó fi ẹsẹ̀ wá sí ayé. Àwọn orúkọ mìíràn tí wọ́n kì ṣe orúkọ àmútọ̀runwá, irú orúkọ titẹ̀mi Olúwa ni Ṣọlá. Èyí túmọ̀ sí wí pé Olúwa ló máa ń ṣe ọlá fún ènìyàn. Nítorí pé nígbà tí àwọn òbí mi bí mi, wọ́n rí mi gẹ́gẹ́ bí ọlá tí Olúwa tí ó ṣe fún wọn, tí inú wọn sì dùn tí wọ́n tẹ́wọ́gba. Àwọn miran. Orúkọ miran bi oluwasegun èyí to túnmọ̀ si wípé oluwa segun fún won boya nígbà ti won fe bi ọmọ náà wọ́n ní àwọn ìṣòro kan, bó dé ṣe bí ọmọ náà tán, tàbí nígbà tí wọ́n lóyún ọmọ náà, wọ́n ṣẹ́gun àwọn ìṣòro náà, wọ́n máa, wọ́n lè sọ irú ọmọ náà ni Olúwaṣẹ́gun. Àwọn miran won maa n pe won ni yewande àbí yetunde. Ìyẹn túmọ̀ sí bóyá ìgbà tí bàbá ìyá tàbí, ìyá, ìyá tàbí ìyá bàbá kú, wọ́n wá bí ọmọbìnrin náà, wọ́n wá ró, wọ́n wá, wọ́n wá túmọ̀ sí pé ìyá wọn padà wá. Ìyẹn túmọ̀ sí ìyá tún padà wá, ìyá Tunde tàbí bàbá Tunde tó bá ṣe ọkùnrin. Nítorí náà orúkọ nílẹ̀ Yorùbá ó túmọ̀ sí oríṣìíríṣìí, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n lóyún ọmọ náà tàbí nígbà tí wọ́n bí ọmọ náà ló máa ń sọ irú orúkọ tí wọ́n máa sọ ọmọ ní ilẹ̀ Yorùbá.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí irú iṣẹ́ tí mò ń ṣe, mi ò ráyè ní ojojúmọ́ láti máa ṣe ìmọ̀tótó ilé mi. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń gba ọjọ́ kan ní àárín ọ̀sẹ̀, mo dẹ̀ máa ń gba ìparí ọ̀sẹ̀. Nítorí náà, irú ọjọ́ wọ̀nyí, irú ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ Satide tí mo máa ń wà nílé, àwọn ọjọ́ wọ̀nyí ni mo fi máa ń ṣe ìmọ̀tótó inú ilé mi àti ìmọ̀tótó gbogbo àyíká mi. Nítorí ìmọ́tótó bori àrùn mọlẹ.

Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà ti òtútù ba n mu mi, àwọn oun ti mo maa n se ni wípé mo maa n fi omi gbigbona we. Mi ò kí ń lo omi tútù. Mo má ń mu ohun tí ó ní mẹ̀ntọ̀ nínú, mo fi máa pa ya nípa ara mi. Mo má ń wọ aṣọ òtútù, aṣọ tó máa gba òtútù tí ò ní jẹ́ kó túùtù mú mi. Nígbà tí mo bá sì wà nínú ilé, mo máa tan ohun tí ó máa jẹ́ kí inú ilé kí ó mú oru tàbí kí n da aṣọ bo ara mi kí òtútù kí ó má ba mú mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí mo jẹ́ ẹnìkan tí òtútù má ń tètè mú, mo máa nílò láti dáàbò bo ara mi kí òtútù má ba mú mi.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ní àṣálẹ́, ìdílé mi, èmi, ọkọ mi àti àwọn ọmọ mi a máa jókòó síta láti gba atẹ́gùn. Irú ìgbà yìí ni a máa ń fomi jomi toro ọ̀rọ̀. Iru ìgbà yìí ni a maa n sọ fún àwọn ọmọ wa nípa àwọn nkan to sẹlẹ latẹyin wa. Irú ìgbà yìí la máa ń bá àwọn ọmọ wa ṣeré. La máa ń fi ọ̀rọ̀ wa wọ́n lẹ́nu wò láti mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Irú ìgbà yìí la sì máa ń mú nǹkan bíi nǹkan tútù tàbí jẹ́ nǹkan bíi wẹ́wẹ́ bíi ẹ̀pà àbí gúgúrú láti lè fi jẹ́kí, ki ìjókòó wa ní ìta kí ó, ó máa kó kó lárinrin. A maa n ṣe èyí ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti o si maa n mu orí ya ti o maa n mu ara wa ya.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àkókò òjò, tí òjò bá ti rọ̀ ní àdúgbò ni àwọn ọ̀nà kì í ṣe rìn. Bóyá nítorí àwọn ehm gutter tí àwọn ènìyàn ti máa da ìdọ̀tí si, ó ti máa ń di omi ó rọna lọ omi ádágún sí gbogbo ọ̀nà, ẹ odò aa ásàn sí gbogbo ọ̀nà èyànn ó ní lè rọnà lọ ìwọ̀nba tí ọ̀nà bá, ìwọ̀nba ọ̀nà tí ó bá tún ṣe é lọ, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí omi tí ó máa ń dágun wọ̀nyí, àwọn ọ̀nà náà tún máa ń tètè bàjẹ́. Ó sì máa n fa ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí àti ẹrè, tí ó máa ta sí, tí ó máa ta sí ara ènìyàn, àti lọ sí ibi iṣẹ́ àti lo àti jáde láti se ohunkóhun sí máa nira ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n, ìrú ìgbà yìí, ènìyàn á nílò láti wọ àwọn bàtà oní, onírọ́bà tàbí àwọn bàtà tí ó máa ń gba òjò láti lè kẹsẹ̀ bọnu omi láti lè kọjá lọ sí ibi tí ènìyàn ń lọ.

N ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni mo rí wí pé wọ́n kò kín sùn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọ̀rẹ́ mi máa ń ṣé, ẹ máa ń ṣe, ẹm, ṣàlàyé pé àwọn ò rí orun sùn. Àwọn nǹkan tí mo dẹ̀ máa ń sọ fún wọn ni wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí ó kí ń mú kí àwọn ènìyàn sùn ni wípé, ẹm, wọ́n ti ṣe iṣẹ́ àṣekára ju tí wọ́n kò lè rọrùn sùn, tàbí àwọn nǹkan tí wọ́n ń jẹ, pàtàkì jù lọ àwọn tí wọ́n máa ń mu. Nǹkan tí à ń pè ní coffee tàbí ohun, ohun, ohun mímu tí ó ní caffeine nínú tí kò kín ń jẹ́ kí àwọn ènìyàn sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà mo máa ń sọ fún àwọn ènìyàn mi pé kí wọ́n yẹra fún, a, ohun mímu tí ó bá ní co-co-caffeine nínú. Bó yá coffee ni tàbí cola drinks. Àwọn, àwọn, àwọn ohun ẹ, àwọn ohun, ohun tó tutù, àwọn, àwọn ọtí ẹlẹ́rìndòdò tí a fi kí wọ́n yẹ ra fún irú àwọn ọtí ẹlẹ́rìndòdò.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń gbá bọ́ọ̀lù ní àdúgbò mi. Pàtàkì jùlọ ní òpin ọ̀sẹ̀ láti fi ṣe eré ìdárayá ní àárín àdúgbò sí àdúgbò, tàbí ní àárín àgbà àti ọmọdé, tàbí láàárín àwọn obìnrin sí obìnrin. Èyí máa ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi èyí ṣe eré ìdárayá, tàbí kí wọ́n fi ṣe eré tí ara fi jí pépé. Èyí a sì máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n pàdé ara wọn, kí wọ́n mọ ara wọn ní àdúgbò. Èyí sì máa ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n kí inú-- kí inú dùn. A sì máa ń ti ipasẹ̀ yìí ṣe àwọn, àwọn ohùn kan tàbí òmíràn ní àdúgbò.